Àwọn tí mo fẹ́ràn jù náà pọ̀, gẹ́gẹ́ bí àwọn olóore mi, àwọn aláàánú mi, àwọn tí ó wo mí n'rán kí ìyà máa jẹ mí. Paapaa jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run wa tí wọ́n ń gbàdúrà fún wa, tí wọn o wo wá níràn, tí wọn o jẹ́ kí ìyà ó jẹ wá. Bákan náà, ẹni kejì mi, ẹni bí ọkan mi. Irú àwọn gẹ́gẹ́ báyìí mo tún fẹ́ràn wọn àti àwọn olóore tí wọn o wa wá níràn, tí wọn o jẹ́ kí bí ó pa wá, tí wọn o jẹ́ kí bí ó pa mí.

Dáadáa, mo mọ àwọn aládùúgbò mi dáadáa, àwọn alábàágbépọ̀ mi dáadáa, mo mọ gbogbo wọn dáadáa. Bákan náà, gbogbo wọn ni wọ́n sì, gbogbo wọn ni ìwà wọn dára. Ìwà wọn ṣeé gbọ́kànlé, wọ́n jẹ́ ẹni tó dára, wọ́n jẹ́ ẹni tó ṣe, tó, tó, tó ṣe mú lọ síwájú, tó ṣe tó gbé oúnjẹ fẹ́ jẹ, tó gbé oúnjẹ fún ẹgbẹ́, tó tún gbé àwò bọ̀ wá. Àwọn aládùúgbò mi, mo mọ̀ wọ́n dáadáa.

Mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi dáadáa, pàápàá jùlọ tó bá ti ẹ̀ tùn wá jẹ́ àsìkò tá tí ẹ wá ní bíi ìwẹ̀jẹwẹ̀mu, bíi máréjì tàbí bíi òkú àgbà tí a máa ṣe tí a sì máa jíròrò. Mo máa ń lo àkókò mi dáadáa pẹ̀lú wọn. Ojúṣe mi gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ kó ṣe ojúṣe, gẹ́gẹ́ bí ẹnìkan tó jẹ́ ènìyàn gidi láàárín wọn, màá ṣe é fún wọn. Gbogbo àwọn obìnrin ilé ẹ̀tọ́ mi lórí wọn mo ń ṣe é pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré kan tí mo máa ń fi ń ṣe iṣẹ́ ajé, tí mo máa ń ti àwọn, àwọn àwọn ọ̀rẹ́ mi, gbogbo àwọn ẹbí mi, mo máa ń fi gbé wọn lọ sí ẹnu iṣẹ́ wọn. Pàápàá jù lọ ẹni bí ọkan mi pẹ̀lú, mo máa ń fi gbé lọ sí ẹnu iṣẹ́ ti ẹ náà. Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáadáa, pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí o ti ẹ̀ tí ń ní owó lọ́wọ́ máa tún máa gbà awin pẹ̀lú. Débi pé ọ̀pọ̀lọpọ̀ oti ẹ̀ tún ní ìmú owó wá pẹ̀lú ara rárá. Gẹ́gẹ́ bí èmi ti ka lára mi, mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn dáadáa, tinu wọ́n sì máa ń dùn, wọ́n dẹ̀ máa ṣe wọ́n tún máa ń ṣe àdúrà fún mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì dáadáa. Pàápàá jùlọ ní ilé ìwé wa. Wọ́n mọ̀ mí sí ènìyàn pàtàkì níbẹ̀, tí ó jẹ́ wípé tí ó bá di àsìkò eré ìdánì wa báyìí, wọ́n á, wọ́n á, wọ́n á tún máa, wọ́n á tún máa yà mí sọ́tọ̀ láàárín wọn wípé ọjọ́bá yìí dákún, bá wa fẹ́ ọkùn sì. Ìgbà mìíràn wọ́n á tún máa wá gbé èbùn ka mi mọ́lé nítorí àwọn nǹkan yìí. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe eré ìdánì.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo, kín má wò ìràwọ̀ ojú ọ̀run. Pàápàá jùlọ àwọn ìràwọ̀ kan bẹ ni wọ́n bá ti di àwọn òṣùpá, tí wọ́n bá ti di àsìkò òṣùpá ìràwọ̀ mí á tóbi dáadáa. A tún maa máa, a tun maa sọ pé, á ìràwọ̀ tèmi ni léyìí, ìràwọ̀ ti lagbaja léyìí. Bẹ́ẹ̀ni, mo máa ń wò ìràwọ̀.

Àwọn áàpù tí mo máa ń lò jù náà ni áàpù WhatsApp, bákan náà áàpù Facebook, pẹ̀lú pẹ̀lú áàpù X tí a mọ̀ sí Twitter àti Instagram. Àwọn áàpù tí mo máa ń lò lele pẹ̀lú pẹ̀lú áàpù owó bí i Opay, Palmpay, First Bank. Gbogbo àwọn áàpù yìí ni mo máa ń lò lóriṣiríṣi.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ní ọ̀nà tí ó gba dára, tí ó máa tún lè máa pe àwọn tí ó tún lè, lẹ́ẹ̀nu tí ó tún lè máa fi pe àwọn ẹlòmíràn wá, nítorí wípé ẹni tó bá ní ọ̀rọ̀ tó dára lẹ́nu, tí ó sì ní èdè àpọ́nlé, tí ó sì tẹríba, òun ni máa ń ní kọ́sítọ́mà dáradára. Fún ìdí eléyìí, mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ dáradára, mo sì máa ń pọ́n wọn lé, mo máa ń lo "Yes sir, yes ma" fún ọmọdé àti àgbà wọn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lọ sí etíkun dáadáa. Bí ó tilẹ̀ ti jẹ́ wípé mo ti ẹ̀ bẹ̀rù omi. Ṣùgbọ́n etíkun yìí ó jẹ́ ramanda tí ó tún jẹ́ wípé Ọlọ́run tún da ní ọ̀nà míràn bí i kí ènìyàn lọ ṣe excursion níbẹ̀. Inú mi má ń dùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó náà tún ma wà níbẹ̀. Wọ́n a máa fó mi ṣeré. Àwọn omíràn atún ma gún ẹṣin bí i ká sì máa gún ẹṣin nínú ẹ̀. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn lọ sí etíkun.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò nítorí wípé nígbà tí àwọn ìyá wa ti wà, níbi tí ó bá ti jẹ́ bí àgbàlá, wón á máa ṣe bí agbẹmi síbẹ̀. Ìgbà mìíràn wọ́n lè ṣe kòkòru gúdú tí wọ́n ó ṣe síbi ojú agbẹmi. Èyí sì jẹ́ kó kọ́ mi lẹ́kọ̀ọ́ láti tètè rí wípé ó dára kí èèyàn ní àgbàlá òjò nítorí pé omi òjò dára lẹ́nu ó sì rẹwà pọ̀ lójú. Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò.

Ah! Ìgbéyàwó tí mo ṣe, ó larinrin dáadáa, tí inú mi ṣì dùn síi ní ọjọ́ náà. Ó dà pẹ̀lú inú ìyá mi àti bàbá mi dùn, nítorí wípé wọ́n rí ọjọ́ ayọ̀ mi. Inú wọn dùn jọjọ wípé ah! Èmi náà, aṣemi náà sì lè ṣe nǹkan tó dára báyìí lójú àwọn. Inú wọn dùn, ayọ̀ wọn kún, pàápàá jùlọ gbogbo àwọn ọ̀rẹ́ mi. Gbogbo wọn ní inú wọn dùn, àyọ̀ wọn kún. Ọjọ́ ìgbéyàwó mi ó larinrin, ó ládùn.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ṣọ́ọ̀ṣì. Nítorí wípé àjọ̀dún ṣọ́ọ̀ṣì máa ń ládùn ó máa ń lárinrin. Nítorí pé tí ṣọ́ọ̀ṣì bá ń ṣe àjọ̀dún, bóyá thirty years anniversary tàbí fifty years anniversary, irú àjọ̀dún bá yẹn máa ń dùn dáadáa. Kí ó sì jẹ́ pé wọn a máa pe olórin, olè olórin ẹ̀mí, oríṣiríṣi tí ẹgbẹ́ ìjẹ́wẹ̀ẹ́ wọn sì wáyé. Irú àjọ̀dún tí mo tún máa ń fẹ́ràn jù ni àjọ̀dún cooperatifu. Àwọn àjọ̀dún yìí, àjọ̀dún yìí náà máa ń dára tí ó máa ń dùn, tí ó je pé tí ẹeyan bá ti wà níbí àjọ̀dún yìí èèyàn á gbàgbe gbogbo ìbànújẹ́ rẹ̀. Àwọn àjọ̀dún tí mo fẹ́ràn jù ni yìí.

Ọ̀nà tí mo máa ń gbà rí pé ọjà mi dára ni wípé, pàápàá julọ èmi gan nọ ti kalara mi tí mo bá fẹ́ lọ ra ọjà. Nítorí wípé àwọn yorubá pọ̀ wípé iun ta bá rà, n lá ta. Èmi náà ti mọ àwọn ẹnìkan tó jẹ́ wípé ní Èkó, tó jẹ́ wípé ọjà tí wọn náà wọ́n máa ń ṣe dáadáa fún mi. A ti jẹ́ di customer kan náà, tí ó sì ní sí rujúrujú níbẹ̀. Fún ìdí èyí, èmi náà ń rọjú ọjà mi débi wípé kò wọ́n gọ́ọ̀gọ́ púpọ̀. Àwọn oníbàárà mi sì mọ̀ wípé ọjà mi ò kí ń wọ́n. Báyìí ni mo ṣe ṣe ọjà mi tó fi ń dára.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rí. Àwọn àgọ́ tí mo ti lọ rí ó pe órìṣirìṣi. Gẹ́gẹ́ bí àwọn àgọ́ ta lọ ìgbà tí a máa wà ní, tí a bá fi wà ní ẹgbẹ́, tí a fi ń jẹ ìgbà tí a wà ní ẹgbẹ́ ROA ní Baptist, a máa ń lọ sí kampu náà tí a máa lọ ṣe ayẹyẹ kampu tó ń kaluku à máa fọ nu. Oríṣiríṣi practice la máa ma bá ara wa ṣe. Pá pà jùlọ, kampu titi sí ìsìnlẹ̀ ìjọba orílè-èdè Nàìjíríà mo ti lọ àgọ́ rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí ààlà, mo máa ń rántí ààlà nítorí pé àwọn èèyàn, èmi nítemi mi kì í fẹ́ èyí tí kán lára mì. Èmi ò kí ń sábà lá àlà nítorí pé tí mo bá ti sun, mi ò kí ń fi gbogbo ara sun lo pupo náà. Bí i kí n sun díẹ̀, kí n tún lajú wẹ, kí n ṣètàrí orun sun àlàáfíà wà ṣùgbọ́n tí mo bá ti gbọ́ ti kẹ́ni kan ṣe kẹ́rẹ́, wọn ń lajú, tó sì jẹ kó kí ń tó sun padà, tó tún tó rí ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú mẹ́wàá. Fún ìdí èyí àwọn alá kan tí mo bá tun máa ń lá, mo máa ń rántí. Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlà.

Ah! Orí ò kí ń fọ́ mi o. Mi ò kí ń sìkíi o. Ara mi máa ń le koko ko bí ọta, bí ọta bọ́n, mo máa ń dúró gidi gbà. Orí ò kí ń fọ́ mi rárá. Kódà, orí ti fọ́ mi nísìn, ó ma ti tó ọgbọ̀n ọdún sẹ́yìn. Títí di àkókò yìí orí ò ti fọ́ mi. Mi ò sì kí ń lọ sí ilé ìwòsàn. Mo jẹ́ ẹni tí ara rẹ̀ le koko ko, orí ò kí ń fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn, pàápàá jùlọ ní àwọn àsìkò òṣèlú, tí wọ́n bá tí ń ṣe àwọn ìdìbò, mo máa ń ṣí eré, mo máa ń ṣí tẹlifíṣàn mi sí àsìkò òṣèlú náà tí màá sì máa wo nǹkan tí ń lọ ní àgbáńlá ayé, àwọn tó ń lùjíbìtì, àwọn tó ń ṣe ìwà tí ò dára, gbogbo wọn ni mo máa ń wò lórí rẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifíṣàn.

Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Pàápàá jù lọ, ìpàdé ṣọ́ọ̀ṣì, emi gẹ́gẹ́ bí èmi ti kalara mi mo jẹ́ gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ tí mo ti máa ń ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ìpàdé tí mo tún máa ń lọ otún jẹ́ ìpàdé ẹgbẹ́ wa tí mo tún jẹ alága níbẹ̀ tí mo sì ti máa ń ṣe àwọn nǹkan tó tọ́ àti nǹkan tí ó yẹ. Ìpàdé mẹ́ta náà ni mo máa ń lọ ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀

Ìgbà tí ọjà tuntun yóò jáde kò ní pẹ́ mọ́. Pàápàá jùlọ ní January yìí, ọjà kan ń bẹ ní agbègbè wa tí wọ́n ń pè ní ọjà ẹgbẹ́da. Ọjà yìí, ọjà yìí dára púpọ̀ tí wọ́n sì ń ṣe àwọn oríṣiríṣi àgbékalẹ̀ tí ó jẹ́ ìgbàlódé síbẹ̀ lọ́kọ̀ọ̀kan èje-ji. Ọjà yìí dá, ó dára pọ̀, ó sì tún bọ́ sí ojú, ojú títì tó dára. Ó tún bọ́ sí ibi tí ó lara tó lẹ́wà.

Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi ni tí mo máa ń kó síbẹ̀. Mo máa ń kó bíi owó ẹyọ síbẹ̀ nígbà mìíràn. Nígbà mìíràn mo ti máa ń kó fóònù oríṣiríṣi síbẹ̀ tí ó máa ń fi ń fi ń lo àpò owó mi.

Àwon èrò mí fún ojó iwájú o pò dàrá dàrá débi wípé àwon isé mi tó jé àwon nkan ìgbàlódé tí mi ò tí i ní dì o pò tó pò dàdá tí mi ò tí i rà rárá gégé bi àwon pàápàá jùlo bí àwon engine èyí to se se fóònù lọnà tó gbà easy pàápàá jùlo. Àwon èrò mi lójó iwájú fún orílè-èdè wà Nàìjíríà, ìyàn náà tún wà níbè tí mo fé se.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn fún mi dáradára nígbà tí mo bá sùn lórí ibùsùn mi. Nítorí wípé, nítorí wípé orí ibùsùn mi tí mo bá fẹ́ sùn lálẹ́, mo gbọ́dọ̀ tún un tẹ dáadáa pẹ̀lú ìrọ̀rí tí ó ṣe tímù tímù. Níwọn bà ìgbà tí mo bá sùn lórí ibùsùn mi, mo máa ń sùn tí ara mi máa ń dá yáká, tí má yí lọ sọ́ọ̀tù, tí màá sì tún yí lọ sí òsì. Bẹ́ẹ̀ ni, ó máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn ní orí ibùsùn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà débi wípé tí mo bá ń rìn lọ, ara mi dàǹga jíá, kò kí ń ṣèwù nítorí wípé pérépéré báyìí ni ara mi le. Mo máa ń rìn ní àlàáfíà dáradára débi wípé ìgbà mẹ́ẹ̀ máa tó máa ṣeré, máa tó máa sáré. Ìgbà mẹ́ẹ̀ máa ma sáré bí ìrìn, rẹ́ré bí ìrìn débi wípé tí mo bá ń lọ sí máìlì kan sí máìlì kejì láàárín ìṣẹ́jú, lẹ́yìn, láàárín ìṣẹ́jú péréte, màá ti dé bẹ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, àwọn ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti lọ sí ilé Olúwa láti gba àdúrà ìdákẹ́jẹ́. Lẹ́ mi ti lé mi nìkan ti kálá rà mí nítorí pé ayé tá a wà yìí ó kún fún àdúrà àti ẹ̀bẹ̀ kí èèyàn lè fi jagun ayé jája ṣẹ́gun àti wípé wọn tún máa ń lọ sí oríṣiríṣi àwọn ìnáwó káàkiri ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀ débi wípé wọn máa pè mí síbi oríṣiríṣi ìnáwó láti lè jẹ́ kí ìnáwó wọn kó dùn ó lárinrin láti lè máa lọ ṣe bí gẹ́gẹ́ bí àwọn MC níbẹ̀.

Wákàtí méjì náà ni mo máa ń fi wo ojú ìbòjú mi lójoojúmọ́. Nítorí wípé mi ò kí ń ráyè rárá jókòó sínú ilé láti máa wo ojú ìbòjú mi lójoojúmọ́. Nítorí wípé aiṣẹ́ ni ògun iṣẹ́ ẹni tí ò bá ṣiṣẹ́ ní ayé yìí ó máa ja olè tàbí kó jẹ ìjẹkújẹ. Wákàtí méjì péréte náà ni mo máa ń lò lójoojúmọ́ láti fi wo ojú ìbòjú mi.

Ìgbà tí mo kọ̀yìn lọ́rí dókítà mi, yóò ti tóbi òṣùpá kan sẹ́yìn. Nítorí wipé ní oṣooṣù ni mo máa ń lọ ìyà ara mi wò ní ilé ìwòsàn dókítà. Èyí tó jẹ́ dókítà tẹ̀mi nìkan tí ó máa ń wo ìfúnpá mi, á wo gbà wọ́n ǹkan ara mi. Ṣé ẹ̀jẹ̀ mi ṣọ̀tì ni? Àbí ara mi ló dára? Ó ti tó bi òṣùpá kan sẹ́yìn tí mo tì lọ rí dókítà mi.

Mo máa ń ṣe àkójọpọ̀ fún ìrìnàjò mi gẹ́gẹ́ bí kí n wá po ṣakaṣaka, paapaa jùlọ tó bá jẹ́ àwọn nǹkan bí i iṣu, èlùbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sínú àpò ṣakaṣaka. Bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ àwọn ẹrù bíi aṣọ ọmọ mi, bí i ìrẹsì, bíi ẹwà, gbogbo àwọn ilé yìí ni màá tó jú sínú ghana-must-go mi. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìtàn àkójọpọ̀ mi ní ìrìnàjò mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì. Nítorí wípé bí mo bá jí ní òwúrọ̀, màá mọ wo jígi. Màá sì fi wo ojú mi. Wípé báwo ni ojú mi ṣe rí, ṣé tun rẹwà ni? Àbí báwo ló ṣe rí? Nítorí wípé bí èèyàn bá wọ gíláàsì, èèyàn á tún mọ bí àwọ̀ ara rẹ ó ṣe ń dán tó. Pápa jùlọ tí mo bá ní òde ìnáwó, bọ́yá mo bá wẹ̀ tán ní balùwẹ̀, tí mo bá múra tán, tí mo bá dé fílà sórí, màá tún wọ gíláàsì mi pẹ̀lú. Màá tún wá yí ṣọtún, màá tún wá yí ṣo osi, màá tún wá rí wípé aṣọ tí mo wọ̀ o bá ara mímu, ó bá aṣọ mu, ó bá fìlà mu. Bẹ́ẹ̀ ni mo ń wọ àwo jígi.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà mi. Nítorí wípé tí èèyàn bá ní, tí mi ò, tí èèyàn bá ní ètò ààbò kọ̀ǹpútà rẹ̀, irú ẹni bẹ́ẹ̀, ó dàbí è ènìyàn lásán tí kò mọ ohun tó ń ṣe. Nítorí wípé èmi gẹ́gẹ́ bí ẹ̀mí ara ti ká rára mi. Oríṣìíríṣìí password bí méjì ni mo máa ń lò fún ètò ààbò kọ̀ǹpútà mi. Àti wípé oríṣìíríṣìí link sí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń send, mi ò kì í tẹ̀. Àfi èyí tó bá di tí mo bá rí dájú wípé eléyìí ó jẹ́ ohun tó wá láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mo mọ̀, tí mo ti mọ̀. Àti wípé ètò ààbò tí mo ti máa ń ṣe fún kọ̀ǹpútà mi, mo máa ń wà ìbí tó dáa fún, tí mo mọ̀ wípé kò ní sí ìjà níbẹ̀. Tí mo dẹ̀ mọ̀ wípé ó lọ́wọ́, dé bí pé bí ẹnikẹ́ni bá ju òkò tàbí ohun kan tó lè bá jẹ́ kò lè dé bẹ̀ rárá. Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò fún kọ̀ǹpútà mi.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáradára nítorí wípé mo ní ọgbà àjàrà tí ó, tí ó dára tí ó sì pọ̀ níwọ̀n bá díẹ̀. Débi wípé ní òwúrọ̀ ọjọ́ kọ̀ọ̀kan mo máa ń fún ọ̀pọ̀lọpọ̀ wọn ní owó oúnjẹ àti wípé owó mìíràn tí mo tún máa ń fún wọn tí wọ́n tún máa ń fi ra nǹkan mìíràn tí wọ́n fún nǹkan tó bá tún wúlò fún wọn. Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi dáradára àti wípé fóònù ẹlẹ́rọ ayárabíàṣá gbogbo wọn ni mo ra, mo ra fún wọn ní ọ̀kọ̀ọ̀kan àti bá ohun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ gẹ́gẹ́ bí ènìyàn tí mo jẹ́. Mo jẹ́ gẹ́gẹ́ bí ènìyàn bíi ìránṣẹ́ Ọlọ́run alààyè, tí ó sì jẹ́ wípé màá máa kọ oríṣiríṣi nǹkan sórí Íńtánẹ́ẹ̀tì, pàápàá jùlọ lórí fesibúùkù wípé kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ kí wọ́n le ká, kí wọ́n le jèrè níbẹ̀. Bákan náà, wọ́n tún máa ń kọ nǹkan sórí ẹ̀yìn orí X tí a mọ̀ sí túítà. Mọ tún máa ń kọ oríṣiríṣi nǹkan síbẹ̀ náà fún àwọn ọ̀dọ́ kí wọ́n ó lè gbó, wọ́n ó lè ká, kó lè ṣe ayé wọn padà, kó lè tún ṣe ayé wọn lógo. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, a ti tóbi ìjẹta nítorí pé gbogbo àwọn ọ̀rẹ́ mi tí ó dára tí wọ́n ṣe fọkàn tán, gbogbo wọn ni wọ́n lọ sí ìrìnàjò láti lọ ṣiṣẹ́, láti kó èrè oko délé. Gbogbo wọn náà ni mo sì tún rí padà ní inú ọdún yìí, pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀. Àti ìgbà tí a ti mú December yìí tó jẹ́ inú ọdún, mo tún rí wọn àti tún fi tẹ̀ríntọ̀ yẹ̀yà dìmọ́ ara wa.

Mo máa ń ṣe irun mi dáradára. Ní ọ̀nà tí ọmọlúàbí gbà ń ṣe irun rẹ̀. Ìgbà mìíràn máa gan an nílé báábà wípé ó wà mí gan lo-kọọ̀-tí a sì gan dáadáa tí a mọ́lẹ̀ Débí wipé irun táṣẹ́rẹ́ díẹ̀ díẹ̀ ni ó máa wà ní orí mi. Ìgbà mìíràn sì tún ní, màá sì tún gba ní bílèèdì kó lọ lọ. Nítorí pé àwọn bàbá wa ti fi kọ́ wa láti kékeré wípé orí tó èèyàn wá fá, tí èèyàn sì lọ abẹ bírèèdì fún, atẹ́gùn a fẹ́ ti àlàáfíà wọlé sínú orí náà. Bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀ dáradára nítorí pé ní àtìgbà kékeré wa wá, àwọn bàbá wa ti fi kọ́ wa wípé tí a bá ti rí àgbàlagbà, pàápàá jùlọ àwọn tó jẹ́ òbí wa tí a bá ri wọ́n, tí a bá ri run tí wọ́n ti dé láti inú ọkọ̀, a o ṣàré lọ pàdé wọn. Bẹ́ẹ̀ni àó sì di mọ́ wọn. Ìgbà mìí àtún ma wọn ṣí ọwọ́ mọ́tò pàápàá jùlọ tía bá rìn ìrìn àjò lé mi ti ta lára mi mo ma fẹ́ jókò sí ẹ̀bá dérébà sí ẹ̀gbẹ́ dírẹ́fà kín lè ṣí ọkọ̀ nítorí pé mo máa ń fẹ́ràn wọ́n jù kí n jókòó sí ọwọ́ iwájú láti lè fi ṣí fèrèsé ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn dáradára nítorí wípé, pàápàá jù lọ ní ayé òde òní tí a ti ní ẹ̀rọ ayárabíàṣá tó ń ràn wá lọ́wọ́. Tó bẹ́ẹ̀ tí a bá fẹ́ pé ara ìlú Ọba tàbí tí a mọ̀ sí ara ìlú òkè òkun lọ́hùn, a lè pé wọ́n láti orí ẹ̀rọ ayárabíàṣá wa. Pápá jùlọ lórí fóònù wa náà mo tún máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ òhùn bí i kí n ṣe bí i lórí WhatsApp tàbí ní orí Facebook.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ẹnu iṣẹ́ nítorí pé mo mọ̀ nípa iṣẹ́ interview dáradára. Tí a bá ti mọ ọ̀pọ̀lọpọ̀ olè nígbà náà, a fi ọ̀rọ̀ wa wọ́n lẹ́nu wò, gbogbo ǹkan tó bá ń sọ, a máa fi ẹyọ rọ́ ayẹra bí àṣá rẹ̀cordu wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ sì tún ni, a sì tún máa ń kọ àkọọ́lẹ̀ láti lè fi tó àwọn oníròyìn yétí nítorí pé ayé tá a wà yìí, ayé ogun ni. Bẹ́ẹ̀ ni mo máa ń kọ ìròyìn.

Èmi gẹ́gẹ́ bí èmi ti ká lára mi, níbi tí mo ti máa ń ra nǹkan opọ̀ lóríṣiríṣi, pàápàá jùlọ lórí àwọn nǹkan tí mo bá fẹ́ rà àti tún wípé mo sì tún ní àwọn kọ́sítọ́mà lọ́kọ̀ọkan ejẹ́ejì tí mo bá ń bá ra ọjà, bóyá ọjà fóònù tàbí ọjà láptọ́pù láti fi ṣe iṣẹ́ láti lè fi gbé iṣẹ́ mi lárugẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ ní ìgbà mìíràn, pàápàá jùlọ tí mo bá rìnrìn àjò lọ sí ìlú tó jíì díẹ̀. Máa ra ǹkan dání nítorí ebi ojú ọ̀nà láti le jẹ, nítorí pé ẹ̀dá tí o bá jẹun ní àsìkò náà, o le wù fún un.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn, nítorí wípé ọ̀nà kan ò wọjà gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe paá lì òwe. Ó sì dára fún mi púpọ̀, pàápàá jùlọ tí mo bá ti è tún gbé iṣẹ́ mi lọ sí orílẹ̀-èdè mìíràn. Eyi á túń buyi kún ẹ̀mí náà, yóò sì tun lè jẹ́ kí iṣẹ́ mi kó gbéeru sí. Màá si tún jẹ́ ènìyàn tí wọ́n á tún mọ̀, màá tún jẹ́ ilumooká, débi wípé iṣẹ́ mi yóò tún máa yá ní kan mọ́ ní kobo. Pàápàá jùlọ, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mi o mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà, èmi náà á tún mọ̀ wọ́n lọ́kọ̀ọ̀kan èjeejí. Fún ìdí eléyìí, mo nífẹ̀ẹ́ sí láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáradára. Papajùlọ, mo tun jẹ́ ọ̀kan nínú àwọn tó máa ń ṣe inter house sport káàkiri gbogbo oríṣiríṣi súkúlù, oríṣiríṣi ilé ìwé. Mo nífẹ̀ẹ́ sí dáadáa láti máa ṣeré ìdárayá, papajùlọ láti máa gbá bọ́ọ̀lù, ìfòfífò, eré sísá, láti máa takiti. Nítorí pé gbogbo èmi làwọn iṣẹ́ sáàsì yìí ó ṣe kókó fún ìlera. Ẹ̀mí a tún máa ṣe jọ́ọ̀gì láti máìlì kan sí máìlì kẹ́ẹ̀dọ́gbọ̀n lójúmọ́. Nítorí pé ó ṣe kókó fún ìlera, ó sì ń jẹ́ kí ara mi kó máa jí pépé sí. Fún ìdí eléyìí, mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá lọ́pọ̀lọpọ̀. Lé mi tẹ̀ká lára ni.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn jìwọ̀n. Nítorí wípé, a kọ́ wípé ninú ọ̀rọ̀ Ọlọ́run wípé, bàbá wa tí ń bẹ ní ọ̀run náà, òun ń darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Tí àwọn ènìyàn bá ti ṣẹ̀ mí, tí mo bá dẹ̀ tí rí wípé wọ́n ti ṣẹ̀ mí, ẹsẹ̀kẹsẹ̀ màá tètè sọ fún wọn wípé ǹkan tí ẹ ṣe fún mi yìí kò dára o, mi ò nífẹ̀ẹ́ sí i tó. Pápàpá ẹlòmíì á bẹ̀bẹ̀ wípé má bí i nù. Ẹlòmíì á sọ wípé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Èmi mú paapaa jùlọ nígbà mìíràn, tí ẹ̀yan bá ṣẹ̀ mí, màá tètè yára bí i nù sí i. Nítorí pé èmi ò kín ní ìfẹ́ sí kí n máa di ènìyàn sí inú. Rárá, àti wípé gbogbo ènìyàn tí o bá ń di ènìyàn sínú, òun naa o ní ní àlàáfíà nínú ara rẹ̀. Débi wípé yóò ní ìfọ̀kànbalẹ̀. Kéte ti o bá ti ń rí ẹni tó dì sínú yìí, inú a máa bíi, a máa pòṣe ṣẹrẹ́ṣẹrẹ́, oúnjẹ ò ní fẹ́ wù ú jẹ mọ́. Òun naa ò ní ní ìfọ̀kànbalẹ̀ nínú ara rẹ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń darí, dàá máa ń daríji àwọn ènìyàn jì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀ dáradára nítorí pé bí mo ṣe wà yìí, ojoojúmọ́ ni mo máa ń ka ìwé. Pápa jùlọ, àsìko ti ábá tíẹ̀ ni examu ní ilé ìwé wa, mi ò kí ń sùn mọ́jú rárá débi wípé màá gbé àtùpà sí ọ̀dọ̀ láti máa fi ka ìwé mi nítorí pé kí má ba fẹ́i li. Nítorí pé tí mo bá fẹ́ li, Inu àwọn òbí mi ò ní dùn síi. Ayo wọn ò ní kún rárá nítorí pé mo jẹ́ ọmọ kan tió ṣe fi yangàn. Àti wípé ní ilé ẹ̀kọ́ wa, èmi ni mo tún jẹ́ bí a darí inú wọn nínú kíláàsì gẹ́gẹ́ bí ọkùnrin tí mo jẹ́. Mo ní ìfẹ́ láti máa kàwé dáadáa. Àti wípé ìwé ọ̀rọ̀ Ọlọ́run mi tí a mọ̀ sí bíbélì mímọ́ ti Ọlọ́run, mo máa ń ka dáadáa tí mo sì mọ̀ tìfun tẹ̀dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run láti Genesis títí tí ó fi dé ìwé Ìfihàn. Èyí tí ó pari bíbélì ni mo máa ń kà dáradára. Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dára dára, nítorí wípé àwọn bàbá mi jẹ́ kó yé mi nígbàtí mo dàgbàlagbà tí mo tójú bọ́ díẹ̀. Wọ́n jẹ́ kó yé mi wípé ọmọ láńlá ni mí, ọmọ dára dára sì ni mí lóòótọ́. Ọjọ́ tá sì bí mi ni, ọjọ́ tó dára ni. Débi wípé wọ́n sọ nú fún mi ní ìtàn wípé àwọn bàbá náà sì pọ̀ wípé ọmodẹ̀ ọ ba bá ìtàn yóò bá àróbá. Àrọ́bá náà sì ni bàbá ìtàn ni. Wọ́n pa àlówe wọ́n sọ fún mi wípé ìgbàtí mo ń bọ̀ wálé ayé, òjò ni mí, olúkúlòyè ń gbé níbí ẹyẹ tí mo sì gbé níbí kọ́rùn wálé ayé. Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí bàtà wíwọ̀ tó jẹ́ páàmù. Àwọn bàtà yìí máa ń dára púpọ̀ púpọ̀ nítorí pé omi ò kí ń dé bẹ̀ àti wípé tí èèyàn bá ti mú bàtà tó jẹ́ páàmù, bápa jùlo ètí ọba yẹn sì wá jẹ́ aịawọ́ dúdú. Èèyàn tún wá mú pọ́líṣì, èèyàn tún fi pọ́líṣì rẹ̀ gbogbo ẹ̀mí làwọn ìdọ́tí eruku á tún gbọ̀n danù kúrò níbẹ̀. Àti wípé bàtà shùù, oríṣiríṣi shùù ni mo nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ jáde àti wípé tí mo bá tiẹ̀ tún ń lọ sí ibi ìnáwó, àwọn shùù yìí tí mo ṣe, mo ọ́dà rẹ̀ ni. Ó sì jẹ́ bíi páàmù nítorí pé wọ́n a máa dán lórí àti wípé ó dùn lọ só-- ó dùn gbé lọ sóde. Tí ẹ̀mí náà bá wọ̀, màá yàn nítorí pé àwọn Yorùbá náà sọ wípé ìrínisí ni ìṣe'ni lọ́jọ̀. Ní funfún ìdí èyí ni mo ṣe like bàtà tó jẹ́ páàmù, tí ó jẹ́ búláákì.

Ìgbà ìwọ̀n wákàtí kan gbáko ni ó máa ń gbà mí láti lọ sí ibi, láti lọ ìrìnàjò ibi iṣẹ́ mi. Nítorí pé mo jẹ́ ẹni kan gbòógì lẹ́nu iṣẹ́, ọ̀gá sì ni mí lẹ́nu iṣẹ́ Secretariat ní Ògbómọ̀ṣọ́. Ìlú òkiròò yí sì ni ilé ìgbé mi tí mò ń gbé. Láti ìlú òkiròò yí ni mo máa ń lọ sí Ògbómọ̀ṣọ́ láti le lọ ṣe ojúṣe mi. Nítorí wípé àwọn ọ̀gá wa náà wọ́n ń fi ojúṣe wọn fún wa. Èmi náà sì gbọ́dọ̀ tètè lọ láti lè lọ ṣe ojúṣe mi gẹ́gẹ́ bí ọ̀gá. Àti wípé kí n lè tún dárí àwọn tó wà ní abẹ́ tèmi náà láti lè jẹ́ kí àwọn náà ṣe ojúṣe wọn kí iṣẹ́ náà kí ó má baà mẹ́eye. Fún ìdí eléyìí, mo máa ń rin ìgbà bí wákàtí kan ni ó máa ń gbà mí láti rin ìrìnàjò lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa nípa ìpolówó ọjà mi káàkiri orí rédíò, pàápàá jùlọ lórí ẹ̀rọ ayárabíàṣá mi. Mo tún máa ń pe wọ́n dáadáa lọ́nà tí ó gbà rọrùn débi wípé ìgbà mí, èmi a tún máa ṣe ẹ̀bùn ìpínfúnni, pàápàá jùlọ bí ọdún ṣe ń parí báyìí, èmi a tún máa ṣe ẹ̀bùn ìpínfúnni fún wọn. Àwọn nǹkan tí mo tún máa ń fi ń pe wọ́n tí wọ́n máa ń fi wá dáadáa sí ọ̀dọ̀ mi nìyí. Àti wípé àwọn tó ń jẹ́ oníbàárà mi ti tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀, wọ́n a tún máa bá mi ròyàn ara iṣẹ́ mi àti ọjà mi fún àwọn ènìyàn débi wípé ojú mi ti mi ò rí rí. Láti ìlú mìíràn, láti, láti àwọn ìpínlẹ̀ mìíràn, wọ́n a tún máa wá, wá bá mi ra ọjà mi ní ọ̀kọ̀ọ̀kan èjijì. Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bora dáradára. Pápa jùlọ, aṣọ ìbora tí mo máa ń fi bora. Ó jẹ́ gẹ́gẹ́ bí i tampoli tí ó nípọn dáadáa. Nítorí pé èmi ti kan lara mi, mó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ni kan tí ó máa ń kó òtútù tí mi ò ti fi, tí mi ò tíì jẹ́ kí òtútù kí ó mú mi rara. Nítorí pé tí òtútù bá mú mi díẹ̀ kẹ́rẹ́ báyìí bíi kí orí fẹ́ máa fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Àti wípé èmi bí mo ṣe wà yìí mo tu ń kórìíra kí ohun nǹkan bí i ẹ̀fọn tàbí àwọn àǹkúrù kí ó máa jẹ mí ní ara níbi tí mo bá sùn sí. Fún ìdí eléyìí, mo nífẹ̀ẹ́ sí láti máa fi aṣọ ìbora bo ara. Pápa jùlọ nínú ọyẹ́. Débi wípé tí ọyẹ bá mú gan-an ni, èmi a tún máa wọ aṣọ sweater sí ara kí n tó sùn. Màá tún wá fi aṣọ tó nípọn dáadáa, màá tún fi bo ara mi dẹ́múdẹ́mú kí n tó sùn. Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara tí mo bá sùn.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ náà ni àwọn ìmọ̀ tuntun tí ó rọrùn, tí ó mú ayé dẹrùn fún ènìyàn tí kò ní gba ògùn púpọ̀ lára èèyàn rárá. Débi wípé bí ẹ̀yan bá jókòó nínú ilé, nínú ilé rẹ tàbí sí inú room rẹ, yóò máa pa owó wọlé. Pápá jù lọ lórí fóònù bí kí ẹ máa ṣe ìpolówó tàbí kí ẹ máa order oríṣìíríṣìí nǹkan fún àwọn ènìyàn ni ọ̀nà tí ò rọrùn, ni ọ̀nà tí ó rọrùn ní ọ̀kọ̀ọ̀kan èjèjì àti wípé Imọ̀ tuntun tí mo tu fẹ́ kọ́, mo fẹ́ kọ́ bí a ṣe ń sọ náírà, bí a ṣe ń sọ di dollar. Débi wípé àwọn bí web3 site, crypto, forex si, àwọn nǹkan tí ò lé púpọ̀ yìí, ó jẹ́ àwọn nǹkan tuntun tí mo fẹ́ kọ́ láti lè máa fi make, láti lè máa fi rí owó dáradára.

Èmi gẹ́gẹ́ bí èmi ti kalara mi, èmi jẹ ẹnìkan tí ó máa ń pín owó láàrin àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tí ó gbà ní, tí ó jẹ́ ní dogba n dogba tí ò ní sí tì ẹ ló pọ̀jù tèmí ló kéré. Débi wípé ìgbà mìíràn wọ́n á tún máa wá pè mí ní àwọn ọ̀nà mìíràn tí mi ò ti ẹ mọ̀ nípa owó sí, tí wọ́n á ní wá bá wa pín owó yìí nítorí wípé wọ́n ti mọ̀ mí wípé èmi náà ni mo lè bá wọn pín owó yìí ní ọ̀nà tí ó gbà dogba tí ò ní sí tẹni tó kéré àti ò sí tẹni tó, ẹni tí ò sí ní sí tì tẹni tí ó pọ̀jù nítorí wípé mo ko iwà ìwọsí, mo sì ko iwà ìránjẹ. Paápaá jù lọ, gẹ́gẹ́ bí àwọn, gẹ́gẹ́ bí ẹni kan tí mo jẹ́ tí mi ò kí ń fẹ́ ìwà ìránjẹ, wọ́n á máa pè mí sí ilé ìjọsìn náà láti lè bá wọn ṣe àbojútó i nǹkan boya bi owó tàbí ní ipò kan tí wọ́n mọ̀ wípé ìwà ìránjẹ le è wà níbẹ̀. Wọ́n á máa pè mí síbẹ̀ láti lè bá wọn bojútó. Tí mo bá fẹ́ pín ǹkan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń pín ní dogba ndogba.

Bẹ́ẹ̀ni, mo máa ń jí ènìyàn ní kùtùkùtù òwúrọ̀. Èmi tí mo jẹ́ gẹ́gẹ́ bí ẹni kan tí mo jẹ́ olùdarí ilé ìjọsìn wa, tí ó bá ti di deéde agogo márùn-ún ìdájí, màá ti gbọ̀na ilé ìjọsìn wa. Màá ti lá agogo gbangan un gbangan un débi wípé gbogbo àwọn ará àdúgbò wọ́n á jí, wọn á wá bọ́ wa síbi àdúrà. Débi wípé àdúrà náà ó sì máa ń gbà nítorí pé àdúrà àárọ̀ ó jẹ́ àdúrà alágbára. Àdúrà tí èèyàn ò ti ń jẹ ǹkankan, tí ènìyàn ò ni tíi jẹun, tí ènìyàn ò nì tíi fi ata kan ẹnu, òhun náà ni àdúrà náà jẹ́. Bákan náà, ọ̀nà tí mo tun máa ń gbà jí àwọn ènìyàn nígbà mìíràn deéde wípé ní ilé mi, mo tì máa ń ṣe ètò àdúrà ní ilé gẹ́gẹ́ bí family prayer tí a máa ń gbà ní òwúrọ̀. Bákan náà, gẹ́gẹ́ bí mo ti jẹ́ evangelist ṣọ́ọ̀ṣì wa, mo máa ń ṣe ìyìnrere ní ìdájí tí màá sì máa kéde wípé "Ẹ gbà Jésù gbọ́" tí màá sì máa lago gbangan un gbangan un káàkiri, káàkiri àdúgbò, káàkiri agboolé. Bẹ́ẹ̀ni mo máa ń jíni ní kùtùkùtù.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin dáradára. Nítorí pé èmi gẹ́gẹ́ bí èmi ti ká lára mi, mo ní ìfẹ́ sí orin púpọ̀púpọ̀. Débi wípé ní ilé ìjọsìn wa, èmi á bọ́ sí odi ìtàgé láti gbé ẹ̀rọ, ẹ̀rọ mú láti lè máa fi kọ orin ní oríṣiríṣi ohùn, ohùn aró, ohùn olóògùrò, ohùn òkè. Débi wípé wọ́n á tún máa gba ti orin mi dáradára. Idí mo máa ń kọrin láàárín, láàárín wákàtí mẹ́ta sí mẹ́rin. Kò kì ń sú mi rárá. Tí mo bá ṣe rí onílù tó dára, onílù tó dáńtọ́, ìjo a máa ṣẹlẹ̀ lọ ni. Pápàjùlọ, àwọn tó bá fẹ́ ṣe bí wedding, òkú àgbà, introduction àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n máa pè mí síbi ayẹyẹ láti lè wá bá mi kọ orin. Mo jẹ́ gbójúbàjà olórin gidi gan ní ìpínlẹ̀ wa. Débi wípé wọ́n á máa pè mí síbi orin tí màá sì máa gba owó. Igba mìíràn èmi á máa gba owó púpọ̀. Tó bá sì jẹ́ ìgbà mìíràn èmi á tún máa gba owó péréte. Nítorí wípé bá ṣe ń gbowó púpọ̀ ìgbà míì, á sì máa gba owó tó kéré. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin púpọ̀púpọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa bèrè ọ̀nà. Nítorí wípé bí ènìyàn ò bá bèrè ọ̀nà onítọ̀hún ó dàbí ẹni tí ọlọ́dẹ ti ń fọn fèrè. Bí ó dàbí ajá tí kò gbọ́ fèrè ọlọ́dẹ ni. Nítorí wípé bí ènìyàn ò bá bèrè ọ̀nà, pàápàá jùlọ níbi tí ènìyàn obá dé rí ènìyàn á máa sọnù. Èmi gẹ́gẹ́ bí èmi ti kà lára mi, mo máa ń bèrè ọ̀nà dáradára. Tí mo sì mọ̀ wípé tí mo bá ṣe bèrè ọ̀nà, á bèrè ọ̀nà kò kí ń ṣìnà rára. Tí mo bá ṣe dé ìpele kan, tí mo bá tún rí i pé ó fẹ́ rú mi lójú, màá tún débò mí, màá tún fi tọ̀yàyà tọ̀yàyà kí wọn. Màá tún bèrè ọ̀nà wípé ẹ dákún báyi báyi ni mò ń lọ. Mi ò sì mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Wọ́n á tún fi tìdùn tìdùn júwe fún mi. Bẹ́ẹ̀ ni mo máa ń bèrè ọ̀nà dáradára.

Àádùn tí mo fẹ́ràn nínú ice cream, ó pé oríṣiríṣi ọ̀nà díẹ̀ tí mo lè sọ, nítorí wípé ice cream yìí ó jẹ́ ǹkan tí ó wunì jọjọ, ó dùn orí lójú, ó rẹwà pọ̀. Ní ẹ̀gbà ti a wà nígbà kékeré tí àwọn tó máa ń ta ice cream bá ti ń lọ ní ẹsẹ̀ títì, gbogbo wa á pè tíwọ́n láti tún ra ice cream yìí. Debí wípé tí a bá wá ra ice cream yìí tán, á tutù yéèn mọ́nilẹ́nu, orí rẹ̀ á wá ṣe ológbodo. Débí wípé tí ẹ̀yin bá mú ice cream yìí, ọkàn yín á tutù yèèn lọ sílẹ̀ dáradára. Ice cream yìí jẹ́ ǹkan tó dùn, tó wúni lórí, tó sì jẹ́ wípé tí èèyàn bá mú un, ọkàn yín á balẹ̀ dẹmun dẹmun. Àwọn àádùn tí mo fẹ́ràn nínú ice cream ni wọ̀nyí.

Àwọn, àwọn ọ̀nà tí mo máa ń gbà rìnrìn àjò, rìnrìn àjò lọ sí ẹnu iṣẹ́ mi, ó tó bí oríṣi méjì tàbí mẹ́ta. Nítorí wípé ibi iṣẹ́ mi tí mò ń ṣe ó tó bí ọ̀nà méjì. Débi wípé tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ní ọ̀tù, àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi ni màá fọ̀, ni màá ra epo sí, tí màá sì wo gbogbo iṣẹ́ orí rẹ̀, bóyọ pé perepere dáradára, màá sì rọ epo pẹtirólù sí, tí màá sì gbé rìnrìn àjò. Bákannáà, tí ó bá ti jẹ́ wípé ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi kò lọ sí ọ̀nà jìn, màá mú ẹsẹ̀ mi méjèèjì tí Ọlọ́dùmarè dá fún mi, èyí tí ò gé, tí ò síro, màá kó o sí ojú ọ̀nà, màá kó o lọ sí ibi iṣẹ́. Tí mo bá ń lọ sí oko, ẹsẹ̀ méjèèjì yìí, òun ni màá fi ń rìn lọ sí oko mi, òun ni màá tún fi ń rìn padà wá sí ilé mi. Bí mo ṣe máa ń rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi nìyí.

Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń lo epo ìda méjì ìdajì gálọ̀nù sínú ọkọ̀ mi. Nítorí wípé arìnrìn-àjò ni mí tí mo sì mọ wípé, tí mo sì mọ iṣẹ́ tí epo ṣe nínú ọkọ̀ mi, tí mo sì mọ wípé epo ò gbọdọ̀ tán mọ ọkọ̀ yìí lẹ́nu. Mo máa ń ra epo sínú ọkọ̀ mi dáradára. Ìgbà mí, màá fẹ́ jẹ́ kí táǹkì ọkọ̀ mi kó kún. Nítorí wípé níbi iṣẹ́ mi, ọ̀nà rẹ̀ jìn sí ibi tí mò ń gbé. Pápá jù lọ tí mo bá ń lọ sí ibi iṣẹ́, èmi a tún máa ra díẹ̀ sínú gálọ̀nù. Nítorí wípé ìgbà mìíràn wà máa tún máa yà sí ibi tí mi ò lè lò tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fún ìdí eléyìí, mo máa ń ra epo ìdajì gálọ̀nù sínú ọkọ̀ mi.

Mo máa ń tọ́jú ara mi dára dára dára, débi wípé àwọn oúnjẹ tí ó jẹ́ oúnjẹ ìgbàlódé ni mo máa ń jẹ sí àgọ́ ara mi, tí ó-- tí àgọ́ ara mi kí ó fi lè dára. Àti wípé, àti wípé àwọn aṣọ lórísìírísìí, aṣọ aláràm̀barà bí i aṣọ àlà, bí i aṣọ àgbádá, òun ni mo máa ń fi tọ́jú ara mi. Nítorí wípé àwọn Yorùbá náà ń sọ "wọ́n ni ìrínisí ni i ṣe ni lọ́jọ̀". Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí èyí ni mo tẹ̀lé láti lè máa fi tọ́jú ara mi dára dára. Èmi asi tun ma gbádùn ara mi, màá ma lọ sí ilé ìgbafẹ́, ilé ìtura láti lè tọ́jú ara mi. Kí ara mi kí ó lè jọ̀lọ̀. Àwọn oúnjẹ oríṣiríṣi tí ó ṣe ara lóore, èyí tí ó múni dára, àwọn èso oríṣiríṣi, àwọn ǹkan inú ẹran. Débi wípé tí ènìyàn bá jẹ àwọn nǹkan yìí láàárín oṣù mẹ-- o-- láàárín oṣù kan sí méjì, ènìyàn á ti yàtọ̀ dára dára, ènìyàn á sì dùn ún rí. Báyìí ọ̀nà tí mo máa ń gbà tọ́jú ara mi ni èyí.

Ọjọ́ tí mo máa ń lò, tí mo máa ń ní ìsinmi fún ọdọọdún kò lóǹkà, bẹ́ẹ̀ ni kò níye rárá. Nítorí wípé èmi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí kò kí ń lọ bọ̀ ní gbogbo ìgbà. Mo máa ń fún ọkàn mi ní ìsinmi, nítorí wípé ènìyàn tí ó bá fún ọkàn rẹ̀ ní ìsinmi, ènìyàn náà ó ti fẹ́ kú tán ni. Èmi gẹ́gẹ́ bí èmi ti ka lára mi, pàápàá jùlọ ní ọjọ́ ìsinmi, èmi á tún máa sùn dáradára nílé, débi wípé èmi ò kí ń lọ sí ibi kankan. Lẹ́yìn pé kí n lọ sí ìjọsìn, kí n dé, kí n jẹ́un, kí n sì sùn. Fún ìdí eléyìí, àwọn ọjọ́ tí mo máa ń ní fún ìsinmi ní ọdọọdún ó pọ̀, débi wípé èmi gan ò lè kàá.

Rárá o, èmi gẹ́gẹ́ bí èmi ti ká lára èmi báyìí, èmi ò ní ń kórìíra sí oúnjẹ kankan tí mi ò nífẹ́ sí láti jẹ. Bí mo bá rí gààrí pẹ̀lẹ́ pàá pẹ̀lú kúlíkúlí, ó ń lọ. Bí mo bá sì rí àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì, déédé ni. Nítorí pé èmi ní tèmi, gbogbo ejò jí jẹ ni. Bẹ́ẹ̀ sì ni n ò le wọ̀ kìnní kankan láti jẹ. Bí mo bá rí iyán, ó ń lọ. Bí mo bá rí ẹ̀kọ, ẹ̀kọ sísán lásán, déédé. Gẹ́gẹ́, èmi gẹ́gẹ́ bí èmi, bí mo ṣe wà yìí, kò sí èèwọ̀ oúnjẹ kankan tí ó kórìíra fún mi láti jẹ. Gbogbo oúnjẹ pátápátá ni mo nífẹ́ sí láti máa jẹ.

Èmi gẹ́gẹ́ bí èmi ti ká lára mi, orin tí mo fẹ́ràn jù ó tó bí mélòó kan tí mo ti è lè fẹ́nu ka wọn. Àwọn orin tí mo fẹ́ràn jù náà ni bí ki ń kọ Àpàlà, bí ki ń kọ àwọn orin ìgbàlódé tí a máa ń kọ, tí ó jẹ́ orin tí a mọ̀ sí orin tàka súfèé. Bákan náà, a sì tún ní, mo sì tún nífẹ̀ẹ́ sí àwọn orin àwọn bàbá wa àgbà kan gẹ́gẹ́ bí àwọn orin àwọn Àrúnà iṣolá, Ajó bí ewé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, mo sì tún nífẹ̀ẹ́ sí orin eré ìbílẹ̀ nítorí pé àwọn orin máa ń wú mi lórí jójọ ní ìgbà tí àwọn ọmọ ilé ìwé bá ń kọ orin yìí tí wọ́n sì ń jó tà dírékì ní iwájú, ní iwájú gbogbo èrò. Mo ní ìfẹ́ sí, mo ní ìfẹ́ sí orin yẹn púpọ̀ púpọ̀ gan-an ni. Pápá jù lọ, mo wá ní ìfẹ́ sí orin tí a mọ̀ sí orin ẹ̀mí gẹ́gẹ́ bí orin church nítorí pé orin yìí fi ògo fún Ọlọ́run. Inú àwọn yẹn sì máa ń dùn níwọ̀n ìgbà tí wọ́n bá tí ń gbọ́. Pápá jù mí ti ká lára mi, mo ní ìfẹ́ sí orin yìí púpọ̀ púpọ̀. Orin ẹ̀mí, mo like ẹ́ púpọ̀ púpọ̀ gan-an ni. Mo nífẹ̀ẹ́ sí i gan-an ni.

Ah, bẹ́ẹ̀ni, mo ní ìfẹ́ sí àwọn àlọ́ apanilẹ́rìn dáradára. Nítorí wípé ní ìgbà tí a wà ní kékeré, àwọn bàbá wa kó wa jọ lórí lórí. Àlọ́ àpagbè, àlọ́ àpamọ̀, àwọn àlọ́ kéékèèké tí ó le kọ́ni lọ́gbọ́n, tí ó le pani lẹ́rìn ní wọ́n fi yé wa. Ni wọ́n sì ti fi kọ́ wa pẹ̀lú. Àwọn àlọ́ yìí wọ́n ní ìtumọ̀ gidi gan ni. Débi wípé àwọn àlọ́ yìí ó ṣe iyebíye lójú wa nígbà yẹn. Tó bẹ́ẹ̀, ta fi mú lò nísìnsìnyí. Àwọn àlọ́ tí à ń s-- tí àwọn àlọ́, àwọn àlọ́ apanilẹ́rìn wọ̀nyí, wọ́n dára pọ̀. Débi wípé tí a bá tí ń gbọ́ a kì í ní ìbànújẹ́. Inú wa a máa dùn. A máa ń ránní ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀ ṣẹ̀. Débi wípé tí àwọn òbí wa gan bá ń pè wá nílé pé ká wá jẹun, a máa sọ pé à ń bọ̀ wá, à ń bọ̀ wá. Tí wọ́n bá tún tí ń pẹ̀ ẹlòmìíràn pé kó wá sùn, a máa sọ pé à ń bọ̀ wá, à ń bọ̀ wá. Pàápàá jù lọ, àwọn àsìkò tí àwọn àlọ́ yìí máa ń dùn dáadáa bí i àwọn àsìkò òṣùpá. Tọ́ jẹ́ wípé bí agogo mẹ́wàá alẹ́, gbogbo wa wà ní ìta gbangba tí a máa pa àlọ́ ló oríṣiríṣi. Àwọn àlọ́ apanilẹ́rìn, àwọn àlọ́ tó kọ́ni lọ́gbọ́n, àwọn àlọ́ tó, tó, tí ó, tí ó jẹ́ kí èèyàn ó máa ṣojú kòkòrò. A máa ń pa ọgbẹ́ ní oríṣiríṣi. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pa àwọn àlọ́ apanilẹ́rìn.

Ah, èmi gẹ́gẹ́ bí èmi ti kà lára mi, mo máa ń tọ́jú èékánná mi dáadára débi wípé tí èékánná mi láàrín ọ̀sẹ̀ tó bá ti rọ ra jọ kékeré, n ọ́ yọ bílédìtì tí n ó sì rẹ ní àrẹ̀wọ̀lẹ́. Débi wípé wọ́n ti fi kọ́ wa ní ilé ìwé tí a lọ àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí a mọ̀ sí bíi KG bí àwọn primary school tí wọ́n ta lọ nígbà yẹn. Wọ́n fi kọ́ wa débi wípé, pé ìmọ́tótó òun ló bo orí àrùn mọ́lẹ̀. Nígbà yẹn lọ́un tí èékánná bá ra dúdú pẹ́rẹ́, wọ́n á na ọwọ́ wa síwájú, ni wọ́n á máa kórú láàbò, ni wọ́n á máa kó igun owo wa débi pé ọwọ́ wa á wú ribitiribiti tí a ní le fi jẹun rárá. Bẹ́ẹ̀ ni, mo má ń, mo má ń ṣe ìtọ́jú èékánná mi nígbà gbogbo lóòrèkóòrè. Nítorí pé tí ènìyàn bá ṣe ìtọ́jú èékánná rẹ̀, èékánná rẹ̀ á dúdú. Tó bá fi ń jẹun, ó lè ṣe àkóbá fún irú ẹni bẹ́ẹ̀. Ó sì lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kò kó àrùn kan mì tí kò mọ̀. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìtọ́jú èékánná mi dáradára.

Ah! Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà dáadáa. Páa pa jù lọ, mo nífẹ̀ẹ́ sí láti máa wọ fìlà. Nítorí wípé tí ènìyàn bá wọ fìlà, ó máa ń bu iyi kún ènìyàn. Páa pa jù lọ, àwọn òbí wa wón ti fi kọ́ wa nígbà kékeré. A sì tún rí àwò kọ́ṣẹ́ rẹ̀ ní ara àwọn bàbá mi. Mo tún rí àwò kọ́ṣẹ́ rẹ̀ ní ara bàbá mi, àti àwọn bàbá àdúgbò wa. Débi wípé tí wọ́n bá kó sí aṣọ tán, àwọn aṣọ síkì yẹn, àwọn aṣọ síkì, tẹrú, òfì. Tí wọ́n bá kó sí aṣọ yìí tán, tí wọ́n sì lẹ fìlà yìí sí i, wọ́n á máa pe àwọn fìlà kan ní gọ̀bí. Àwọn fìlà mìí n be bíi abẹ́tí ajá, àwọn fìlà yi rẹwà púpọ̀ púpọ̀. Débi wípé tí wọ́n bá dé sí orí, wọ́n máa ń rẹwà ní orí wọn. Wọ́n sì máa ń dún wò lọ́mọ ọkùnrin. Ẹ̀mi gẹ́gẹ́ bí èmi ti ká la ràá mi, mo wá rí ẹ̀kọ́ yìí kọ́ ní ara wọn wípé ó dára púpọ̀ púpọ̀ kí ẹnìyàn náà máa dé fìlà kó lè bu iyi kún ènìyàn. Ó sì tun máa ń jẹ́ kí ènìyàn dára ní àwùjọ. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà.

Bẹ́ẹ̀ni, mo ní onírúurú irú kọ̀mpútà ní inú ilé mi. Àwọn kọ̀mpútà ẹ̀rọ ìgbàlódé tí ó jẹ́ wípé tí ènìyàn bá fi ṣe iṣẹ́, ó máa ń jẹ́ kí iṣẹ́ jáde dáradára àti wípé tí ènìyàn bá fi tẹ nǹkan jáde, yóò jáde láìsí wípé a ń fi gíláàsì wó tàbí a ń fi gíláàsì kà. Mo ní àwọn ẹ̀rọ kọ̀mpútà l'oríṣiríṣi, pàápàá jùlọ bí àwọn látọ́ọ̀pù, bí àwọn, àwọn ẹ̀rọ ìgbàlódé tí ó jẹ́ bí kọ̀mpútà lóríṣiríṣi ọ̀nà tí mi ò tíì rántí mọ́. Mo ní àwọn ẹ̀rọ ìgbàlódé mìíràn tó jẹ́ wípé tí ènìyàn bá lò ó, tó bá fi ohùn síbẹ̀, pàápàápa a tún máa gbó ohùn rẹ̀ ní ibi tí kò tíì ẹ mọ̀ àti pé a tún máa gbó ohùn rẹ̀ ní ìlú tí kò dèrí. Bẹ́ẹ̀ni, mo ní kọ̀mpútà.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi dáradára nítorí wípé bí ènìyàn bá jí, to bá sùn ní àṣálẹ́ tí ó sì jí ní òwúrọ̀ tó ji tayòtayò, á na pọ̀npọ́n, á yán, á yíka ọ̀tún, á yíka ọ̀sì, á wá sọ pé Òlúwa o ṣe o pé mo tún sùn láyọ̀, ó tún ji láyọ̀. Tí ènìyàn bá sùn, tó bá jí yìí, ó pọn dandan fún ènìyàn nítorí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ gbogbo wa. Ní bí pé ní ọjọ́kọjọ́ tí ènìyàn bá ti sùn, tó bá ti jín, yóò máa na pọ̀npọ̀n. Bá yíwo kí ẹni bẹ́ẹ̀ kó fẹ́ lọ síbi kan, kó máa kanjú, yóò ṣáá make sure pé òun ń ná pọ̀npọ̀n dáradára kó tó lọ sí ibi tó ń lọ. Bẹ́ẹ̀ni o, mo máa ń na ara mi pọ̀npọ̀n dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ dáradára nítorí wípé ó ti pẹ́ tí è, tí mo ti mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ tí ò sì ní sí ìpara, tí ò ní sí ìfarapa. Nítorí pé bàbá kan wà ní àdúgbò wa, ní ọdún Bàbá hun ti kú nísìíń, kí Olórun kó bá mi fi ọ̀run kẹ́ wọn. A ń pe bàbá hun ní bàbá Laja, ni wọ́n máa ń pe bàbá hun. Bàbá máa ń pe àbá náà ní ìgbà náà. Bàbá yìí jẹ́ ẹni tó máa ń fi kẹ̀kẹ́ rent, tó máa ń fi gbé kẹ̀kẹ́, tó máa ń gbé kẹ̀kẹ́ kalẹ̀ fún àwọn ọmọ kéékèèké. Wọn a, bàbá yìí, àwọn ènìyàn á gbé kẹ̀kẹ́ lọ láàárín ibi ìṣẹ́jú mẹ́wàá, wọ́n á sì fi ten naira kalẹ̀. Ẹni tó bá fẹ́ lo bí i àkókò bí i ọgbọ̀n ìṣéjú, àwọn a fi bíi wàsó, bí i pọ́ùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n òun a fi kalẹ̀. Bàbá yìí jẹ́ ẹnìkan tó máa ń gbé kẹ̀kẹ́ kalẹ̀ tó sì máa ń gba owó ní ìgbà náà. Mo mọ po, mo mọ kẹ̀kẹ́ gùn dáradára débi pé èmi a tún máa fi kẹ̀kẹ́ dára. Tí mo bá ń fi, mo máa ń rìn lọ ní ojú ọ̀nà. Èmi, èmi a rìn, èmi a máa gun kẹ̀kẹ́ ní ẹ̀bá kota tí mi ò sì ní wó sí kọ́tà lọ́hun. Èmi a máa gbé imu kẹ̀kẹ́ ń lè dáradára láìsí ní sí ìfarapa. Bẹ́ẹ̀ni, mo máa ń gun kẹ̀kẹ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lá, mo fẹ́ràn ohun ọ̀ṣọ́ dáradára. Débi wípé èmi a máa fi ohun ọ̀ṣọ́ sí ibàdíì mi. Màá ma wàá sí ọrùn jìgàgàn bí ẹni tó fi, ẹni tó so òògùn òun àdó mọ́ra. Èmi ní ìfẹ́ sí ohun ọ̀ṣọ́ dáradára. Débi wípé èmi a tún ma order, èmi a tún ma gba, màá tún ma, màá tún ma ra àwọn nǹkan tó jẹ́ ohun ọ̀ṣọ́ láti ìlú mìíràn tí mi ò dé rí tí màá sì máa send owó sí wọn. Pápá jù lọ ní orí íńtánẹ́ẹ̀tì tí a mọ̀ sí orí ẹ̀rọ ayélujára. Mo máa ń send láti máa rí àwọn, láti máa ra èmi àwọn tó jẹ́ ohun ọ̀ṣọ́ yìí níbẹ̀ náà níbi tí mo ní ìfẹ́ sí ohun ọ̀ṣọ́ dé. Èmi ní ìfẹ́ sí ohun ọ̀ṣọ́ dáradára. Débi wípé tí èèyàn bá wọ ohun ọ̀ṣọ́ sí ọrùn, irú ẹni bẹ́ẹ̀ yóò dùn wò lójú. Ìbáà jẹ́ ọkùnrin, ìbáà jẹ́ obìnrin, yóò gbé ẹwà irú ẹni bẹ́ẹ̀ jáde. Pàápàá jù lọ tí ó bá tiẹ̀ tún wá ma jẹ́ obìnrin tó bá fi lè wọ ohun ọ̀ṣọ́ s'ára, tó bá jáde sí títi, irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n a máa wòó, ni wọ́n sì fẹ́ máa pèé. Gbogbo ojú ọkùnrin ló máa wà ní yóò fẹ́ wà ní ara rẹ̀. Gẹ́gẹ́ bí èmi ti bá lára mi. Gbogbo àwọn nǹkan yìí l'èmi náà wá rí, mo ní èmi náa fi dùn sí ohun ọ̀ṣọ́ láti máa wọ ohun ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń wẹ̀ dáradára. Nítorí wípé láti ìgbà tí mo ti pé bíi ọmọ ọdún márùn-ún sí bí ọmọ ọdún méje ni mo ti mọ̀ bí a ṣe ń wẹ̀. Tí a ṣe ń fi ọṣẹ sínú kànkàn tí a fi ń wẹ̀. Àwọn ọṣẹ tí wọ́n fi kọ́ wa nígbà yẹn, ọṣẹ dúdú ni. Tí a bá fi sínú kànkàn báyìí, á hó yàwúuyàwúù, á bù sí orí débi wípé èmi ni àwọn kòkòrò làpálàpá á pa gbogbo wọn rẹ́ dànù. Nígbà tí wón fi pé bí, bí ọmọ ọdún mẹ́wàá díẹ̀ mo ti ń wẹ̀ fún àwọn tó tún jẹ́ bí ọmọ ọdún méje sí márùn-ún débi wípé àwọn ẹlòmíràn wọn á tún máa gbé ìdí fún mi wípé "à, ọkà rè, ọmọ dáadáa, ọmọ ta tọ́ nílé eré tó gbẹ́kọ̀ọ́" iná ni mí. Mo mọ wẹ́wẹ́ dáradára débi wípé tí mo bá wẹ̀ tán, èmi a tún máa fi ọṣẹ pa gbogbo ara mi látorí mi tí tí dé atẹlẹsẹ̀. Tí mo bá sì tún wẹ̀ tán, màá tún mú omi, màá tún rọ ṣàra di adá, màá tún rọọ ṣí ara látorí mi tí di atẹlẹsẹ̀ débi wípé kò ní sí èérí tí yóò máa ń ṣí bọ ní ara mi. Màá tún wá yán kànkàn mi kí ó lè mọ́ kó má ba ṣe omi sínú ọṣẹ mi. Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ṣe ń wẹ̀

Rárá o, èmi ò kí ń mu ògùn ní ojoojúmọ́ ní tèmi mi ṣe wà yìí. Nítorí wípé dókítà mi sọ fún mi wípé tí èèyàn bá ti ń lo ògùn ní ojoojúmọ́, ó máa tún ṣe àkóbá mìíràn fún ara, ó sì máa ṣe àkóbá fún, sí, láfún èèyàn ní inú tí èèyàn kò mọ̀. Pápa jù lọ, èmi bí mo ṣe, bí mo ti jẹ́ èmi ti ká lára mi báyìí, mo dangajíá, mi ò kí ń ṣe àìsàn. Orí ò kí ń sábà fọ́ mi pẹ̀lú débi wípé màá máa lo ògùn, màá máa mu ǹkan ògùn ní ojoojúmọ́. Èmi gẹ́gẹ́ bí èmi ti ká lára mi, mi ò kí ń mu ògùn ní ojoojúmọ́ nítorí wípé ògùn mímu ní ojoojúmọ́ kò dára rárá. Nítorí wípé tí èèyàn bá ti ń mu ògùn ní ojoojúmọ́ tàbí tí èèyàn ń lo ògùn ní ojoojúmọ́, ọjọ́ tí èèyàn bá wá padà, wá ní, wá ní àìsàn díẹ̀, rán pẹ́. Àwọn ògùn tí èèyàn ti ń lò ṣẹ́yìn èèyàn kò ní fẹ́ ṣiṣẹ́ ní ọjọ́ tó bá yẹ kó ṣiṣẹ́ fún èèyàn mọ́. Rárá o, èmi ò kí ń mu ògùn ní ojoojúmọ́

Àkókò ọdún tí mo fẹ́ràn jù, ó pọ̀, ó tó bí mélòó kan. Dé bi wípé tí ọdún yìí bá se ń bọ̀ báyìí, inú mi máa ń dùn dáradára. Tí ayò sì máa ń gba inú ọkàn mi. Paá pá jùlọ, mo tu wá jẹ́ ọmọ lẹ́yìn Jésù Kristi tí a mọ̀ sí àwọn Krìsìtẹ́nì ní àgbáyé. Àwọn ọdún yìí ó jẹ́ ọdún tí ó máa ń mú inú mi dùn, bíi ọdún àjíǹde. Páa pá jùlọ, ọdún Kérésìmesì. Tí Bàbá yìí naa sì fi kọrin wípé: "Nínú ọdún tí ń bẹ láyé, tì Kérésì ló yàtọ̀ tó j'ọdún alárinrin. Kérésìmesì ọdún dé." Mo níìfẹ̀ sí ọdún yìí púpọ̀ púpọ̀, nítorí wípé ó jẹ́ ọdún àlàáfíà. Ọdún tí gbogbo ènìyàn á wá lé, wọ́n á fojú kan ara, ọ̀rẹ́, ìbátan. Gbogbo àwọn ènìyàn a ló, tó lo sí ìdálẹ̀, wọ́n á wálé ti dùn nu ti dùn nù, inú wọn á dùn, wọ́n á dì mọ́ ara wọn dáradára. Páa pá jùlọ, ìparí ọdún tí a mọ̀ sí ọdún new year. Tí a mọ̀ sí inú ọdún tuntun, tí a mọ̀ sí ìbẹ̀rẹ̀ ọdún tuntun. Ọdún yìí dáradára púpọ̀ tí mo níìfẹ̀ sí jù nínú àwọn ọdún tí mo níìfẹ̀ sí. Gbogbo wa, gbogbo inu ènìyàn ló máa ń dùn ninú ọdún yìí. Èyí ni àwọn ọdún tí mo níìfẹ̀ sí jùlọ.

Rárá o, èmi kò jẹ́ ẹnìkan tí ó lu etí mi rí, nítorí wípé àwa Yorùbá á ti ẹ̀ ti mu gẹ́gẹ́ bí ǹkan tí ò dáa fún ọmọlúàbí láti máa lu etí fún ènìyàn, pàápàá jùlọ ọ̀dọ́mọkùnrin. Gẹ́gẹ́ bí mo ti jẹ́ ènìyàn tí Ọlọ́run dá sí ayé, ọkùnrin ni Ọlọ́run dá mi, ọkùnrin tí ó dára, tí ó lẹ́wà, tí ó sì ní ìwà, òun náà ni Ọlọ́run dá mi. Fún ìdí eléyìí, mi ò jẹ́ ẹnìkan tí ó lu etí rí rárá, nítorí wípé tí mo bá lu etí mi, ì ni dún wò fún àwọn òbí mi. Màá sì tún jẹ́ àrígbánújẹ́ fún àwọn òbí mi. Inú àwọn òbí mi ò ní dùn sí mi rárá tí mo bá lu etí. Etí lílu ò dára fún ọmọkùnrin láti lu, nítorí wípé tí ó bá jáde síta, àwọn àgbàlagbà a máa fojú ọmọ burúkú wò ó, pàápàá jùlọ irú wọn ni wón fẹ́ ń tọ́ka sí olè tàbí tí wón fẹ́ ń tọ́ka sí àwọn oníjìbìtì, wón máa tọ́ka sí wọn. Pàápàá jùlọ àwọn tí a rí bí olè l'óde aye lónìí àbí àwọn oníjìbìtì, irú wọn lọ́ máa ń lu ọtí, lọ́ máa ń lu ọmú, lọ́ máa ń mu sìgá, lọ́ máa ń mu àwọn nǹkan tí kò dára fún ọmọlúàbí. Ẹ̀mi gege bí èmi ti ká lára mi, èmi ò lu etí mi rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ dáradára nítorí wípé tí ènìyàn bá wà ní ayé yìí, tí ó bá ń pa ogún lọ́gọ́ owó ní ilé iṣẹ́ rẹ̀ ní ojoojúmọ́, tí ò bá máa ní owó ìpamọ́, irú ẹni bẹ́ẹ̀, ilé iṣẹ́ bẹ́ẹ̀ kò ní pẹ́ parun rara. Tí ẹni, irú ẹni bẹ́ẹ̀ a sì tún jẹ àwọn ènìyàn tó mọ̀ sí alájẹ tán, kò kí n sì, tí ò sì ṣe alájẹsẹkù. Bí, bí mó ṣe wà, èmi a tún máa dá àjọ pamọ́ sí owó àwọn ènìyàn. Mo sì tún wọ ẹgbẹ́ kọ́púrerétífù láti lè máa fi dá àjọ pamọ́. Mo máa ń pa owó mó dáradára nítorí ọjọ́ ogún tàbí nítorí ọjọ́ mìíràn tí ènìyàn kò ní sí ní àráǹdi, tí ènìyàn kò ní sí níbi, ibi, ibi tí owó wà láti lẹ́ jẹ owó ènìyàn lè tètè tó owó láti mú. Mo máa ń pa owó mó nítorí ọjọ́ ibi, nítorí ọjọ́ mi wà tí ènìyàn lọ síbi iṣẹ́ tí ènìyàn ò ní rí kóbọ̀ mú délé. Irú àwọn owó tí mo bá pa mó báyìí òun ni màá lọ síbẹ̀ tí wọn ó sì fàyọ́, tí wọn ó sì mú, tí wọn ó sì ná, tí mo á sì tún fún àwọn ará ilé mi láti ná, pàápàá jùlọ àwọn ìyàwó mi láti ná. Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́.

Mo máa ń kí àwọn ènìyàn dáradára. Papa ju lọ, àwọn ènìyàn tó bá jẹ́ àwọn ènìyàn tí ó jù mí lọ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tí ó jù mí lọ, èmi máa ma dọ̀bálẹ̀ fún wọn. Pápá tí wọn a sì tún máa fẹ́ fi iwájú orí mi kanlẹ̀ ní ìgbà mìíràn. Débi wípé tí mo bá rí àgbàlagbà ní òkèrè tí ó sì jẹ́ ẹni tí mo mọri dáradára, èmi a tún sáré lọ pàdé wọn láti lè dọ̀bálẹ̀ fún wọn gbàlàjà. Papa ju lọ, ìyá àti bàbá mi tí kété tílẹ̀ bá ti mọ́, màá lọ sí pálọ̀ sí ọ̀dọ̀ bàbá mi láti lọ kí wọn kú ojúmọ́, máa sì dọ̀bálẹ̀ gbàlàjà fún wọn. Bẹ́ẹ̀ pẹ̀lú ni mo sì máa ń ṣe fún ìyá mi náà. Àwọn tó sì jẹ́ ọ̀rẹ́ mi tí mo mọ̀ wípé ọ̀rẹ́ mi ni wọ́n, èmi a máa bá wọn lọ́wọ́ máa sì tún máa fẹ́ tẹríba fún wọn. Tí wọn débi pé gbogbo ènìyàn nínú ìlú ní agbègbè agboolé wa tí à ń gbé, wọ́n á máa pè mí ní respect man. Wọ́n á máa pè mí ní ẹni ìbọ̀wọ̀ fún, ẹni ìbọ̀wọ̀ fún ní gbogbo ìgbà. Mo jẹ́ ẹnìkan tí ó ní ìrẹ̀lẹ̀ okunkiki tí mo sì máa ń kí ènìyàn dáradára tí mo bá ti ń lọ ní ojú ọnà. Pápá ju lọ, ní ẹsẹ̀ ògbèjì, èmi a tún dúró fún n fún àwọn àgbàlagbà ní ẹsẹ̀ ògbèjì láti jẹ́ kí wọ́n kọjá. Wọn a sì tún tẹríba fún wọn dáradára. Wọn a sì tún kí wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ.

Nígbà tí mo ti kẹ́yìn fò, á ti tó bí ọdún mẹ́ta tàbí méjì sẹ́yìn sí àsìkò yìí. Nítorí wípé nígbà tí a fi wà ní ilé ìwé girama ni a máa ń fò dáradára. Pápá jùlọ nígbà tí a wà nígbà kékeré, àwa tún máa ń rí igi ìfò sí ẹ̀yìnkùlé. Àwa tún máa ń fò láti lè máa fi din ara wa wò gẹ́gẹ́ bí oníkálukú wa ṣe lè fò sí. Fún ìdí eléyìí, fún ìdí eléyìí, á ti yóò ti tó bí ìwọ̀n igbà oṣù ọdún mẹ́ta tàbí méjì sẹ́yìn tí mo ti, tí mo ti ń fò sẹ́yìn. Nígbà tí mò ń fò, ìwọ̀n a máa pe èmi lọ sí ibi ìfò láti lè máa lọ ṣe competition sí ilé-ìwé sí ilé-ìwé tí a sì máa ń gba ẹ̀bùn níbẹ̀. Ìgbà mí ìwọ̀n á fún wa níbí ike, bírò ìwé, ìgbà mìíràn wọ́n á fún wa ní kọ́ọ̀pù mímú ìmu omi dé bí pé láti ara bẹ̀, mo ti ń bẹ̀ ní àpọ̀lopọ́ nnkan tí mo ní lónìí tí mo sì fi ń ṣe ara rindin. Bẹ́ẹ̀ ni, á ti tó bí ìwọ̀n ọdún mẹ́ta tàbí méjì sẹ́yìn tí mo ti fò.